Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí, à, ì, àkọ́kọ́ ni pé ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn ta ń pè ní ilé ẹ̀kọ́ primary school, o dape oun náà ni won npé ní grammar. Mo rántí wípé ìgbà tí mo wà ní primary four, mo mọ̀wé díẹ̀.

Ìdárayá, mo máa ń ṣe ìdárayá dáadáa. Ehn, páapà jùlọ nígbà tí mo bá ń kọrin torí ẹ̀mí gan-an olórin ni mí. So mo máa ń ṣe ìdárayá. Tí mo bá ti fẹ́ yin Ọlọ́run, màá yin Ọlọ́run dé bí pé, igbà mí gan-an, oogún máa ma bọ́ lára mi báyìí.

Mo ti lọ ìrìn àjò lọ sí ìlú mìíràn dáadáa, mi ò tẹ́lẹ̀ ká ye ìlú tí mo ti lọ bí mo ṣe wá yìí. Torí ẹ, lílọ ìlú mìíràn ó jẹ́ ohun tí ó máa ń kọ́ èèyàn lọ́gbọ́n ohun tó máa ń ṣe ní àwọn ìlú yẹn. Torí tí èèyàn bá kàn dúró sí ìlú kan, èèyàn ò ní mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú mi.

Àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí láàárọ̀, ìgbà tí mo ṣì ní ọ́fíìsì titẹ̀ mi gangan, aago mẹ́sàn-án ni mo máa ń lọ. Bò tó bá jẹ́ pé ìgbà tí mo ń bá èèyàn ṣiṣẹ́, aago mẹ́jọ ni ọ́fíìsì máa ń ṣí. Torí náà, aago mẹ́jọ ṣá.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi, Àwọn nǹkan tó wà nínú àpò owó mi, ìgbà mí, inú àpò mi gangan ni mo máa ń fi owó sí, mi ò ní àpò owó, ìdí ni wípé ẹ mọ̀ pé àpò owó pé oríṣiríṣi, nítorí náà èmi máa, ó máa ń wu èmi kí èmi lo àpò mi gangan.

Eh, mo ní nọ́mbà orílẹ̀. Bí ó ṣe yé mi sí iye tí a ń pè ní National ID card. Mo ní nọ́mbà orílẹ̀. So, torí ó pan dandan gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó pan dandan kí èèyàn ní, èmi ní nọ́mbà orílẹ̀. Mo sì ní ni ìpamọ́

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkọ́yọrí nítorí oríṣiríṣi iṣẹ́ ni mo ti kọ́. Mo ti kọ́ kọ̀m̀pútà, mo sì ti kọ́ barber ìyẹn àwọn tí mon gé irun orí èèyàn, mo siti kọ́ iṣẹ́ báṣẹ máa ń ya fọ́tò ìyẹn àwòrán.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, ojú ọjọ́ tí tó tutù. Miì fẹ́, mi ò fẹ́ràn ojú ọjọ́ tó, tó gbóná. Ẹ mọ̀ tí ọ̀orun bá mú, oru máa ń mú, èmi ò sì láì kí oru lọ títí bá hàn. Ṣùgbọ́n káí kí ojú ọjọ́ tutù, ká fẹ́ fẹ́ tutù díẹ̀díẹ̀ kí ó má fẹ́ ṣẹrẹ́ṣẹrẹ́. Ìgbàyen lọ́run máa ń dùn.

Mo máa ń rìn ní àlàáfíà torí ènìyàn oníwàpẹ̀lẹ́ ni mí. Nítorí pé mi ò fẹ́ràn jà gidíjà rá rárá. Mo máa ń rìn ní àlàáfíà, mi ò sì fẹ́ràn kí n mo máa bá ènìyàn jà. Mi ò fẹ́ràn rẹ̀ paapaa. Bẹ́ẹ̀ ni, mi ò fẹ́ràn kí n màá jà.

Nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni pé, o gbudọ̀ mọ nǹkan tó wá ṣe ìyẹn àkọ́kọ́. Nǹkan kejì ni wípé o gbudọ̀ múra síṣẹ́, ó sì dẹ gbọdọ̀ máa wá déédé. O gbudọ̀ ní ìpinnu pé òun fẹ́ ṣàṣeyọrí nínú iṣẹ́ yẹn.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò tó kò yé mi o. Mi mọ iṣẹ́ ìgbọ̀nsẹ̀, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ò dàbí iṣẹ́ tí wọ́n sáré rán ènìyàn pé sáré lọ ba ṣe nǹkan báyìí ṣùgbọ́n kò yé mi lọ títí báyẹn. So iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ò yé mi.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù lọ àkókò Kérésìmesì. Tẹ bá n gbọ́ Kérésìmesì, ọdún dé, ọdún olówó. Kérésìmesì, ọdún dé, ọdún ọlọ́mọ. Ehn, Kérésìmesì, ọdún tí mo fẹ́ràn jù lọ nù.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni àjọ̀dún orin, nítorí pé olórin ni mí, mo sì fẹ́ràn orin gidi gan. So, mo fẹ́ràn àjọ̀dún orin, ibi tí wọ́n bá tí ń ṣe àjọ̀dún orin èyí tí olóyìnbó ń pè ní concert, mo máa ń fẹ́ràn láti lọ síbẹ̀.

Àwọn ìṣòro tí mo máa ń kojú lẹ́nu iṣẹ́ ó pé oríṣìíríṣìí ṣùgbọ́n tí mo bá ti ní ìṣòro kan ní iṣẹ́, mo máa ń múra láti rí pé mo yanjú ìṣòro yẹn nítorí pé tí èèyàn kò bá ṣe, iṣẹ́ lè máa lọ síwájú. So mo máa ń múra láti ṣe kì ín dẹ̀ yanjú ẹ̀

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé kí n ní ilé iṣẹ́ tèmi, kí n ní church, kí n wà ní àwọn churches, ìyẹn àwọn ilé ìjọsìn káàkiri ayé, káàkiri àgbáyé ní orílẹ̀ èdè yìí àti àwọn orílẹ̀ èdè mìíràn ní àgbáyé.

Èdè tí ó wù mí láti kọ́ ìkíni ni èdè Ígbò, ìyẹn èdè àwọn ọmọ Íbò. Èdè Hausa náà ó wù mí láti kọ́, ṣùgbọ́n ó wù mí kí n gbọ́ èdè Hébérù dáadáa, ìyẹn èdè àwọn Júù.

Oṣù tí mo fẹ́ràn jù inú ọdún, oṣù January ni. Nítorí pé, àkọ́kọ́ ó jẹ́ oṣù àkọ́kọ́ nínú ọdún, ó sì tún jẹ́ oṣù ìbí mi, ó sì tún jẹ́ oṣù tó jẹ́ pé èèyàn máa ń múra láti bẹ̀rẹ̀ àwọn ohun gbogbo tí èèyàn fẹ́ ṣe nínú ọdún yẹn.

Àwọn ímeèlì tí ò wúlò tie pọ̀ láyé òde ọ̀ní. Àwọn ímeèlì tó jẹ́ pé kò ní ìtumò kankan mo máa ń gbà dáadáa. Mi ò sì láìkì rẹ̀, mi ò fẹ́ràn rẹ̀ torí àwọn èyí tó wúlò gan, àwọn ímeèlì tí ò wúlò yẹn yó ti bò ẹni mọ́ gbà tí èyí tó wúlò gan wọlé.

Mo máa ń ṣiṣẹ́ láti ilé dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mò ń ṣe gan àtórí ilé ni. Torí ori fóònù ni mo ti máa ń ṣiṣẹ́ jù. Ìgbà mí, màá sì ń ṣe lóri lápútọ̀ọ̀pù, ìyẹn, ẹ, kọ̀ǹpútà ta máa ń gbé sórí ẹsẹ̀. Mo máa ń ṣiṣẹ́ láti lé dáadáa.

Mo máa ń wọ ohun ọ̀ṣọ́, ṣùgbọ́n èmoo gẹ́gẹ́ bí ọkùnrin ì bùdó, ó lójú ohun ọ̀ṣọ́ tí mo lè wọ̀. Àwọn obìnrin ló tún máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa, ṣùgbọ́n èmi náà gẹ́gẹ́ bí ọkùnrin, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ àti ohun ọ̀ṣọ́ tí ó wọ́ bí àgò.

Tí mo bá ti ní àwọn àdéhùn kan tí mo fẹ́, tí mo fẹ́ ṣe, tàbí tí mo bá ti ní àdéhùn pẹ̀lú èèyàn kan pé a go báyìí àbí wákàtí báyìí, màá pè ọ́. Mo máa ń fi sí àláàmù lórí fóònù mi, torí tí àláàmù bá ti dún, màá rántí pé ó yẹ kí n pe èèyàn kan.

Mo ní ìwà tó da tí mo bá ń jẹun nítorí pé mo mọ́ tí mo bá fẹ́ jẹun, màá sanwó. Tí ó bá jẹ́ òkèlè ni mo fẹ́ jẹ, màá ti b’omi sọ́dọ̀. Mí sì ń bu'ṣó tí mo bá fẹ́ jẹun. Nítorí àwọn ẹlòmíràn tí wọ́n bá ti ń jẹun báyìí, wọ́n ó bu'ṣó. Kò sì dáa, kì í sì ìwà tó da.

Kí n tó lọ sùn, mo máa gbàdúrà sí Ọlọ́run mi, Ọlọ́run tó dá mi sí àti èmi àti aya àti ọmọ mi. Àmọ́ kó tó di pé mo gbàdúrà yẹn, màá ti kókó jẹun alẹ́ náà. Ìgbà mí ìdérè kí n tó lọ sùn, èmi àti ìyàwó mi a máa ń ṣeré kélé, a máa ń lọ fídì á tó sùn.

Tí mo bá fẹ́ lọ sùn, nǹkan tí mo máa ń wọ̀, ó ní ṣòkòtò kan tí mo sọ lórúkọ. Tẹ bá ń gbọ́, ṣòkòtò come and do! Ṣòkòtò come and do yẹn lèmi máa ń wọ̀ torí ẹ mọ̀ t'èèyàn bá ti sùn, t'èèyàn bá ti fẹ́ lọ sùn, t'èèyàn bá ní ìyàwó lẹ́gbẹ̀ẹ́, èyàn gbudọ̀ máa wọ irú àwọn ṣòkòtò come and do torí ìgbàkígbà ni iṣẹ́ lè bẹ̀rẹ̀.

Mi ò wọ ìborùn o. Ọkùnrin ni mí, ọkùnrin làǹtìlanti, ọkùnrin méje. Ọkùnrin ni mí, ẹ̀mí mímọ́ Ọlọ́run sì ń gbénu mi. Èmi ò wọ ìborùn. Tó bá wù mí, mo lè dé fìlà o, ṣùgbọ́n mi ò wọ ìborùn. Àwọn obìnrin ló tún máa ń wọ ìborùn.

Mo máa ń mu àwọn ohun mímu protein nítorí protein ó dáa lára. Ṣùgbọ́n èmi i mu àwọn ohun mímu bí ọtí èmi i mu. Sugon àwọn oun mímu tó man fún ara ní ǹkan dáadá bí protein mo man mu.

Ètò ìdárayá mi ò pọ̀ gan, nítorí èmi tí mo bá fẹ́ ṣe ètò ìdárayá báyìí, ó máa wù mí kí n máa ṣe ní òjòjúmọ́ gan gbá mi. Ètò ìdárayá mi, mo lè gbé keyboard kí n máa tẹ̀ kí n sì máa kọrin bí mo ṣe máa ń ṣe tèmi nù.

Mi ò tí rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí o. Ṣùgbọ́n mo ti wọ inú ẹ̀ rí, ṣùgbọ́n ìgbà tí mo wọ inú ẹ̀, ki ṣe pé a rìn, a fi ń rìn. A kan lọ ṣeré ninú ẹ̀ ni bí ìgbà tí eeyan bá ń fi ǹkan ṣeré. Aà tí ẹ̀ rìn, mi ò tíì rìn pẹ̀lú rẹ̀ rí torí, ẹ́, mo sì ń wo láti rìn bẹ̀

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Tí mo bá ti fẹ́ jẹ oúnjẹ ọ̀sán, ẹ, aago méjì, aago mẹ́ta, ìgbà min, aago mẹ́rin. Ṣùgbọ́n tí mo bá sì ti jẹ ìgbà min mi ii sì jẹ gan. Tí mo bá sì ti jẹ ó tó dalẹ́ nu un.

Tí mo bá fẹ́ ṣe dúnadúrà, mo máa kọ́kọ́ wo nǹkan tí mo fẹ́ rà, báwo ni kíni rin iyè tó lè jẹ́. Ìgbá mi tí mo bá rí pé owó ẹ̀ kò, ó ju nǹkan tí mo fẹ́ rà lọ, màá, màá dúnadúrà rẹ̀ kán bá mi yọ owó sẹ́yìn.

Mi ò fẹ́ ràn yín lóru, bẹ bá wá lóru ẹ kú dànù ni. Mi fẹ́ràn yín lóru. Ǹ sé a fẹ́ràn yín lóru, sé mo mọ yín ni? Sé mo mọ yin ri ni tí fi fẹ́ràn yín lóru. Èmi fẹ́ rà yín lóru, ẹ wá lóru ẹ kú dànù ni. Ẹ ti gbọ́ bá mi, mi fẹ́ràn yín kankan.

Tí mo bá fẹ́ wo ìbòjú, mi n lo wákàtí púpọ̀ níbẹ̀. Kílódé tí n fi wo lo wákàtí? Mo bá ń wo ìbòjú, ó pẹ́ jù náà ní ìṣẹ́jú méjì mẹ́ta. Ìgbà mí àfi tí mo bá ń ṣe nǹkan bí mo ń gé irun ara mi, mo lè lo ìbòjú yẹn kí n fi wo irun tí mo n ṣe.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, ìmọ̀ bí a ṣe máa ń kọ kóòdù, ṣùgbọ́n miì ní àsìkò fún un. Ṣùgbọ́n ìmọ̀ tí mo tún fẹ́ kọ́ báyìí ni bí a ṣe máa ń ṣe fídíò, ìyẹn ìmóhùn-m’àwòrán pẹ̀lú AI.

Mo fẹ́ràn ijó o. Mo mọ ijó dáadáa torí ijó máa ń ṣara lóore. Tí ẹ̀yan bá ti jó gbogbo rékéreké ara èèyàn ó máa papọ̀. Ẹ̀, gbogbo omi ara àti ẹ̀jẹ̀ náà máa, ó máa tún ṣe dáadáa.